Rárá mi ò kí ń mu ògùn ní ọ, ojoojúmọ́. Ìgbà tí mi máa ń sábà mu ògùn ni ìgbà tí ó bá ti rẹ̀ mí bí a mo ní ìlera ní ara. Ìgbà ye n ni mó máa ń sábà mu Ògùn, Ògùn. Ìgbà mí kí ń mu ògùn ní ọ, ojoojúmọ́ kò n ṣe ǹkan tí mo fẹ́ràn bẹ́ẹ̀ láti máa mu ògùn ní ojoojúmọ́. Papa jùlọ tí ó bá sí ǹkan tó ṣe èèyàn àbí ti eeyan o ba ní ìlera ní ara kò nílò kí ẹyan máa máa mu ògùn ní ọ, ojoojúmọ́. Ṣé a ti dókítà tẹ̀lé ni pé mo kò ṣe máa mu ògùn ní ojoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mó máa ń fi ìdáàbò bo orun ṣara amọ́ ìgbà tí mo máa n sábà lo nìkan ní ìgbà tí mo bá fẹ́ jáde sínú orun tó jẹ́ pé orun yẹn dẹ̀ gbóná gidigan ni. Ìgbà yẹn boya bi ọwọ́ ọ̀sán ṣá, ìgbà yẹn ni mo máa n sábà lo àmọ́ tó bá jẹ pe mi o fẹ́ lò lọ́jọ́ náà máa tètè jáde lówùrọ kí orun tó jáde má dẹ̀ wọ́ máa rìnú ní ìta ní ìgbà tí orùn o bá gbóná mọ́ boya bi ọwọ́ ìrọ̀lẹ́ bẹyẹn tí owó alẹ́ lẹ́yìn tí orun bá ti wọlé padà tí ó ba jáde mọ́ bi mo se máa ń ṣe leléyìí.

Ibi tí ojú ọjọ́ ti ń tutù níbi òkun yi tí òkun tí àwọn ojú ọjọ́ yìí máa ń tutù ní inú òkun tí wọ́n wẹ̀ inú òkun be yen, omi yẹn má tí wà tutù ní owó ọ̀ọ̀sán. Ṣá, èé òde máa ń dàa gidi gan tí eeyan bá fẹ́wẹ̀ nínú ẹ máa ṣì lọ. Ìgbà tí eeyań ṣe eleyi nì, ìgbà tí eeyań o bà ní iṣẹ́ láti ṣe bí à tí eeyań o bá lọ ṣi ìbi iṣẹ́ fún ọjo náà, eeyan le lọ sí á ile iwẹ̀.

Ẹ̀ mo máa ń jẹun nínú ọkọ̀ àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Tí àsìkò bá ti lọ tí mi ò dẹ ri áyé jẹun nílé mo máa gbé dání máa jẹ nínú ọkọ̀ bí mo ṣe máa ń ṣe ní eleyìí, máa jẹ nínú ọkọ̀ máà dẹ ripe mo tètè jẹ tán. Àpàlẹ́ ibi tí mo lè tíì máa ń jẹ ní tí ọkọ ba ti n lọ níbi tí ọ̀nà ti dá torí tí n báa ń jẹ níbi tí ọ̀nà ò ti dá. Ẹ̀hẹ̀ ó lè dànù, oúnjẹ náà ó lè dànù, máa dànù sa. Idí níyẹn tí mo fi máa ń jẹ ní ibi tí ọ̀nà ti dá.

Toba ń ṣe àjọyọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa ń kún fún àwọn nǹkan tó wà ní àṣà ilẹ̀ Yorùbá dáadáa àti gidi gan-an ni. Ọ̀nà níṣe yìí wọ́n ti yí padà díẹ̀ díẹ̀ torí àwọn ẹṣin òyìnbó tó wà síbí wọ́n ti ń ṣe lára ìdí ẹ ti wọn ti ń pa pọ̀, wọ́n ti ń jẹ́ kó máa papọ̀ mọ́ àwọn àjọyọ̀ tí à ń ṣe níṣì yì òwe wa máa ń gùn ju tẹ́lẹ̀ lọ bó tẹ́ kò tẹ́ kí ń dùn tótí tẹ́lẹ̀ lọ.

Ẹrhen, tí báa fẹ́ tọrọ àforíjì fún àṣìṣe bẹ́ẹ̀ dẹ, mo máa ń sọ pé kí ẹni náà máa bínú, kí a mo dè máa bẹ ẹni náà, ma a dè sọ ọ̀ro àlaye fún ẹni nǹkan tí mo ṣe, èyí tí mo fi ṣe àti ohun tí mo ṣe, boya mi nì ṣe mọ́ ṣá, àwọn nǹkan tí mo máa sọ ni yẹn. Ṣà ma dede, bá n jẹ ẹni tí o dàgbàá jù mí, mo de máa dobàálẹ̀ fún ẹni náà láti fi tọrọ àforíjì fún àṣìṣe náà.

Àṣá tí ẹbí máa ń ṣe tó bá ti di ìgbà tí wọ́n ṣe ọdún kan, ó ń ṣe àjọ̀dún. Wọ́n máa ń dá, wọ́n máa fún ní ẹ̀bùn, wọ́n máa fún ní ìjàwé, wọ́n máa fún ẹni náà ní ẹbọ́, wọ́n sì máà fi ìràn ní owó. Àwọn àṣá tí wọ́n máa ń ṣe ní ìyẹn kọ̀ tí mo ti rí ọ̀pọ̀lọpọ̀ nígbà tó wọ́n ṣe ní àyíká tí ẹ máa ń ṣe àjọ̀dún ní ẹbí nínú ẹbí ọ.

O ro si ẹnikàn ni, ìdílé wọn a sọ nígbà wọ yẹn, ọrọ yẹn na ni pe ki ẹyàn màà gbọrọ si àwọn òbí ẹẹ, ni ẹnù wọn ti èmi màà ń sọ nìgbà mò gbọ nà ni baba, ni baba ile, ile àwọn náà ni wọn màà ń tùn nì ìwà bùrùkù yèn ààmọ tùn kìì àwọn òbí wa pò ṣe pàtàkì, kiri kan ni ki wọn gbọwọ ran si wọn, ki wọn ni ọgbọn ènìyàn, ki wọn si lagbaju ènìyàn diẹ n gidi, ki wọn le si ni ìmọ̀ aṣeyiri ju ènìyàn náà ṣe, ki wọn gbọwọ ran si wọn lẹ́nu ni ohun.

Rárá mi kì í bínú, nigbati mo bá wà nínú ọkọ̀ tóri ko ní ìwúlò, tí ẹyan báa ń bínú ìyẹn o tun mo sì íyen ọ̀ní pé kí àwọn ọkọ̀ tó wá n wájú kí wọ́n máa tètè lọ dáadáa, àbí kọ́ n máa yára ju ti telẹ́ lọ, ibínú yẹn kọ́, tí wọ́n sì nǹkan mìíràn kò kí í ní ẹ̀, nǹkan tó máa ń padà ṣe ìwúlò fún ẹyan tó máa pa jáde nínú rẹ̀, idi ni yen ti mi kí n fi bínú nínú ọkọ̀ tórí ko ni ìwúlò, kò dẹ̀ ní ipa lórí ǹkan tó ń ṣẹlẹ̀ ní ojú òpópónà.

Tí mo bá fẹ́ yan ẹ̀bùn bẹ́ẹ̀ yẹn, mo ma wo àwọn owó rẹ̀ tí kó ba ti pọ̀ jù sà, tí owó gba náà bá ti kéré jù ídi ni yẹn tí mo máa fi ń mú kún ẹ̀bùn, máa ni nǹkan tó ní ìwúlò fún ẹni tó fẹ́ fún náà ní ẹ̀bùn. Boyá olè ti sọ nígbà kan sí i, àwọn nǹkan tó fẹ́ràn, máa fi sí ọkan tàbí mo léètì gbére lọ́wọ́ nígbà kan ṣáá nigbá tí, mí kò re ti nǹkan kan lọ́wọ́, màá béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan tí àwọn nǹkan tó fẹ́ràn sà, nǹkan tí mo máa ń fi na ẹ̀bùn lele yi. Tó ba de ti wu báyen ma rónú sí i, máa rónú sí yẹ̀n kini ki ra, máa rónú sí ìwúlò tó lè rì ní fún ẹni tí mo fẹ́ fún ẹ̀bùn ìdí, tí mo fi máa ń yan àwọn ẹ̀bùn kọ̀ọ̀kan n pàtó ní yẹ̀n.

Gbogbo ìgbà tí màá ti ṣe àṣìṣe bẹ́ẹ̀yẹn, mo máa ń gbìyànjú láti máa kọ́ ẹ̀kọ́ nínú ẹ̀, láti sọ ìgbà kan wá ti fi owó sí ibìkan tó yẹ kó gbogbo ẹ náà mo padà nínú owó náà. Àti ìgbà yẹn ni mo ti kọ́ gbọ́n nínú kiní yẹn láti má máa ṣe irú ǹkan bá yẹn mọ́ àti láti máa ní sùúrù pẹ̀lú ǹkan tí ènìyàn máa fi igbó sí, ki ènìyàn máa ṣé dáadáa. Kán dẹ̀ máa ṣe ìwádìí, kí èèyàn ma bèrè lọ́wọ́ olúkúlùkù àwọn èèyàn, àwọn èèyàn tó lè mọ̀ nípa ẹ̀, bóyá ǹkan ẹni yẹn jẹ́ òtítọ́ ni, kí wọn máà bàá gbá èmi náà.

Wákàtí tí mo máa ń fi ṣe ṣíṣe ní ojojúmọ̀ bí méje, máa ń fi wákàtí méjr ṣáájú wákàtí mẹ́sàn-án ni mo ń sábà fi ṣiṣẹ́ ni ojojúmọ̀, tí a máa lè ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní àkókò tí wọ́n bá lè kúrò náà ní àkókò tó ró yẹn. Ẹ̀yin wákàtí mo máa fi ṣiṣẹ́ ní ojojúmọ̀ nìyẹn. Àti láàárín ọ̀sẹ̀ iyẹn ni ọjọ́ márùn-ún ní ọ̀sẹ̀ kan ni ọjọ́ méjì tó kù tí mo máa fi ṣiṣẹ́ mi ni láti fi àwọn ọjọ́ méjì yẹn ṣiṣẹ́.

Bí mo ṣe máa ń wo àwòrán lójú ọ̀nà mi tí máa ń lọ síbi kan, ṣá, mo lè lo fóònù mi tí mo lè lo Google nǹkan tí a ń pè ní Google Map, tí ó máa ń jẹ́ kí èmi mọ ibi tí mò ń lọ tí ò bá ti dé ibi ibẹ ri. Ṣá, àwọn àwòrán Google Map yẹ àwòrán, àwọn àwòrán tó wa n bẹ́ẹ̀ kí a tó bá wọ̀ síbi tí mo wò lórí ta, níbi tí ẹkú jẹ́ bí àwòrán wà bí ẹkọ wà, mo sì máa ń wò ní ilé kí n má ba sọnù. O dè máa ń ràn mi lọ́wọ́ gidi gan ní kí n lè mọ ọ̀nà ibi tí mo bá ti ń lọ, eleyii bá máa sábà rán mi lọ́wọ́ kí n má ba sọnù ní ojú, ọ̀nà maa fi wà ọ̀nà.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́ kí kí jẹ́ máa lè máa rí na nígbà tí màá si ní lo rẹ̀, ṣùgbọ́n tó jẹ́ bá ti kó sí mi lọ́wọ́ tó jẹ́ pe kí èmi sì rí nǹkan tí màá ṣe báyìí, màá ń pa wọ́n mọ́ ní àwọn àpọ̀kọ́ kọ́ màá tí máa fi owó pamọ́ sí i tí ó jẹ́ pé ó máa wá n bẹ fùn ìgbà díẹ̀ tí ẹ bá ti mú kí wọ́n sì wùwẹ́ èèyàn ní ìyẹn, sì di ìgbà tí ẹ máa fi ní ìwúlò rẹ̀, tàbí tí ìgbà díẹ̀ máa fẹ́ fi ṣe nǹkan mi. Ohun tí wọ́n máa ń pa owó mọ́ sí i sì ni ó dẹ̀ máa ṣe pàtàkì kí ẹ máa pa owó mọ́ nítorí nǹkan le ṣẹlẹ̀ nígbà mìíràn tí o jẹ́ pe eeyan máa nílò owó tí èèyàn máa ti pa owó mọ́ bẹyẹn a le yọ nínú àwọn owó hun láti fi ṣe nǹkan náà.

Ehn, ó ti ṣe di ẹ́ ti eléyìí tí ṣẹlẹ̀ tí n bá dẹ tì la àlá burúkú bẹ́yẹn ní, mo máa n sọ fún àwọn tó wà ní àyíká mi àwọn bí àwọn òbí mi ki won le bá mi túmọ̀ ṣà tí o ba ní ǹkan kan tí o ye kí ń mọ nipe ẹ, lo ri àwọn tí ẹ kí n gba mi lè mọ̀, màá sọ fún wọn ki won lè ṣàlàyé fún mi daádáà kí oye ẹ lé yèmi kí n lè mọ̀ boya àwọn ǹkan tí o yẹ kí ń ṣe ṣá, nìpa àlá náà kí ó má ba à ye ni wonba, ó má ba à ṣẹlẹ̀ mọ́ àwọn tí mo máa ń fi sọ fún wọn nìyẹn. Ṣa àmọn kí ń ṣe gbogbo ìgbà ni ènìyàn máa ní iru àwọn àlá wọ̀nyí?

Lórísirísi ọ̀nà ni mo máa ń gbà láti máa fi tọ́jú ìwé ọwọ́ àti ṣe ẹ̀rí, à, ọwọ́. Ṣá, ìkan jẹ́ láti máa fi wọ́n sí ibi tó pamọ́ to jẹ́ pe kò sí bí omi tàbí nǹkan tó lè máa jẹ ìwé lè dé, ṣá. Bí a sì inú drawer tó papọ̀ tí kò ní ìhò tí nǹkan lè gbà wọlé ṣá tàbí tí omi o lè dé, à máa fi wọ́n sínú file. Mo dẹ máa ń fi wọ́n náà sí orí cloud, ní orí fóònù mi kí n lè máa ríwọn wo níbẹ́ tí o ba jẹ́ pé èyí tí mo ní sọ́wọ́ yẹn boya bá tó bá sọnù. Nítorí pé mo ti fi wọ́n sí cloud yẹn, mo sì máa lè, e, rí wọ́n. Idi nìyẹn tí mo fi máa fi sí wọ́n sí orí cloud.

Iṣẹ́ ìwakọ̀ jẹ́ iṣẹ́ tí a kò fi bẹ́ẹ̀ níra. Ṣáájú pé èèyàn máa ń jókòó sí ibi kan fún wákàtí tó pọ̀ díẹ̀ je kí a arale wa máa ró torí pe ojokòó sí ibi kan yẹn. Yàtọ̀ si iyen kò jú pé ki eyan máa wa ọkọ̀ láti ibìkan lọ sí ibòmíràn láti máa gbé àwọn èrò tàbí àwọn ẹrù láti ibìkan lọ sí ibòmíràn, o de ni owó púpọ̀. Owó púpọ̀ de wa nínú ẹ̀. Ẹ̀yàn máa ń mú—ri owó gidi níbẹ̀ tó bá lè fi jẹ́ kí nǹkan tó mọ̀ sí dáadáa ni a rí owó gidi níbẹ̀ ni. Ti won de máa ń bẹ̀rẹ̀ ní, àwọn kan máa ń rìn irin òru, àmọ́ èyí tó pọ̀jù ni tìtì ìdájí láti ìdájí di ọwọ́ àlẹ́ sa máa gbé àwọn èèyàn to baa n lo sí ibi iṣẹ́, ti eyan ye n jáde láti ibìkan lọ sí ibòmíràn máa ń gbé wọn. Àwọn ye n a de máa sọ wọ́ fún wọn.

O ní bí eyàn ṣe mọ maa sọ̀rọ̀ sáà, tó jẹ́ kí to bá jẹ kí ǹkan tí ó ti mọ̀ yan lára ní to bá jẹ kí ẹ̀yan tí mọ̀. Bẹ́ẹ̀ boya je ke boya ọmọ Yorùbá ní báyìí, à ní tí ò ni bó ṣe máa sọ̀rọ̀, èè mo kẹ́ ọmọ Yorùbá, a máa sọ èdè Yorùbá, àa de tí mọ̀ kè pmọ Yorùbá lẹ́léyii. Ó de ni te ba fẹ́ mọ̀ ibí tó ti wà náà ní ilé Yorùbá, o ni bó ṣe máa maa sọ̀rọ̀ n pàtó. Boya a lè mọ̀ boya Akure ni tàbí ọ̀wọ̀ tàbí Eko lo ti wà, òní bó ṣe máa sọ̀rọ̀ pàtó láwọn nǹkan ọ̀rọ̀ kankan tó máa lò ní Yorùbá, tee fi mọ̀. Ba de jẹ 0mọ ìbò ni tó dẹ̀ mọ Yorùbá sọ̀, ẹe mọ̀ náà pé báyìí ni ó ṣe ń sọ̀rọ̀, tóri o ní báwọn náà se máa ń sọ ọ̀rọ̀ tí ti wọ́n.

Ìta ọjà ní aṣálẹ, àwọn kan wa to yẹ kí ọjà a alẹ́ nìkan lọ ti máa ń ta ọjà wọn, ntorí àwọn tó ń bọ̀ láti ibi iṣẹ́ àti àwọn tó travel tó a ẹ́ kí wọ́n máa n dé ní alẹ́, wọ́n máa wa ra ọjà náà. Nǹkan ti to won ta ni ko ki n won to, nǹkan to n ta ni ni won o so ǹnkan tó dẹ máa sábà tà ní aṣálẹ́ ni oúnjẹ jíjẹ torí àwọn tí ó to rẹ̀ tó ń lè se oúnjẹ bẹ́yen tó ń lè dà ná boya wọn n de láti ibi iṣẹ́ wọn pe dé, láti ibi iṣẹ́ wọn wá ní ero, láti fi dáná, wọ́n lè lọ ra oúnjẹ. Bẹ́ẹ̀ ni àwọn nǹkan tó máa ń sábà tà ní aṣálẹ́ nìyẹn, àti àwọn bí, ẹ́, àkàrà sa àti moinmoin àti kọ̀. Ǹnkan tí ẹ̀eyan le jẹ sùn sà lọ máa ń sábà tà ní aṣa-aṣálẹ́, ṣá o de máa ń dùn gidi gan an ni won máa ń mó se dáadáa.

Awọ̀ran ilé tí máa tí ń jáde bẹ́ẹ̀ yẹn, tí i báa tí mọ ibi ti mo lọ, mo máa ń lo, kí máa báa sọnù. Amo ti i baa ti wa de ibi ti i mo n lo, ti i ba wa mọ boya ibẹ gangan ni, máa bẹrẹ lọwọ àwọn to wà ni àyíká. Mo máa ń gbé kan le ẹ̀ tí n báa tí ń lọ ibi tí mi mọ̀ dáadáa tàbí ibi tí mi ń lọ rí tí ò mọ̀ mi lára. Bi mo ṣe máa ń tẹ̀lé. Ó ní nǹkan tí a ń pè ní Google Map. Bí á ti rín, ìgbà ti i yẹ ki èèyàn oya sí osi tàbí ọ̀tún, o máa sọ pé ibi to yẹ ki èèyàn oyà bẹ̀ yẹn bí o ṣe máa rí niyẹn ó rọrùn gidi gan láti lo.

Àì ṣíṣe iṣẹ́ ní ilé, ó jẹ́ ǹkan tó máa ń jẹ́ kí àsìkò wà fún yan dáadáa, ni wàkàtí tí eeyan máa fi wà lójú ọ̀nà tó bá lọ sí ibi iṣẹ́ yẹn kò ní ṣí lára ẹ̀, èèyàn á dẹ̀ lé rí iṣẹ́ òun ṣe dáadáa. Àmọ́ ǹkan tó máa ń ní ti ó kí ń jẹ́ àfààní ni pé èèyàn lè máa le raye se iṣẹ́ òun dáadáa torí wọ́n lè máa ní yan lára àtàwọn ǹkan kan lè máa ma wá sọ̀kan e. Tí ó bá kò mọ iṣẹ́ náà, tí ó lè máa ní iṣẹ́ o lára, ó máa ń jẹ́ kí iṣẹ́ ṣíṣe nira, kí jẹ́ kí èèyàn fọkàn sí iṣẹ́ náà, àwọn nǹkan tó wà ní nìyẹn tí ó máa ń nira. Bó ṣe dára ni pé èèyàn máa wà nílẹ̀, èèyàn ó ní máa ń ṣe wàhálà la ti máa nawọ́ mọ́tò sá lọ sí ìta, èèyàn lè máa rí owó pamọ́ torí bẹ́ẹ̀. Ṣa, àìmọye ìgbà tí mo ti gbìyan jù ẹ láì mọ ìyegbà tí ó jẹ́ pé máa ṣiṣẹ́ láti ilẹ̀ àti pé iná ná gbudọ̀ wá, àwọn wàhálà tó máa ń wà níbẹ̀ ní yẹn.

Ibi tí ilé túnmọ̀ sí fún mi ni ibi tí àwọn ẹbí àti ará mí wà. Ibẹ̀ ni yó jẹ́ ilé fún mi, yió lè jẹ́ ayé ibi kíbi tó bá ṣáà ti jẹ́ tí n báti rí àwọn ẹbí mi níbi ibẹ̀. Àwọn mọ̀lẹ́bí mi, ibẹ̀ ló ma ń jẹ́ ilé à fún mi tí mo dẹ̀ kẹ́rù mi sí tó jẹ́ pé tí nbá ti ibẹ̀ tí mo lè dé sí tí wàhálà bá wà. Ibẹ̀ ni ó jẹ́ ilé fún mi ṣá, ibẹ̀ ni mo máa ń pè ní à ilé. Àwọn ìdílé mi ni ilé kìí se à ibìkan ṣá pàtó.

Rára oúnjẹ mi ò kí máa sábà yí padà ní àkókò kankan ní ọdún. Bi mo dẹ́ ti máa ń jẹ rice, bi mo máa ń jẹ pẹ̀lú àwọn òkèlè àti iṣu àti ìrẹsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹkan tó máa yí padà ni èso ní ìbẹ̀rẹ̀ ọdún bẹ́ẹ̀ yẹn bíi máńgò àti kaṣú tó máa ń pọ̀ rẹpẹtẹ. Àmọ́ tí o bá ti di àárín ọdún sí ìparí ọdún, wọn kì í sì mọ́, àgbàdo náà bí àárín ọdún tójo ba tí tójúba tì ń rọ̀, tó jẹ́ pe, ìgbà yẹn ni a máa rí àgbàdo. Ìgbà yẹn ni a ma n sábà jẹ àgbàdo náà, àgbàdo sísun àti bíbọ. To ba se di ìparí ọdún náà, eeyan ma n ri àwọn osan púpọ̀. Ọ̀gẹ̀dẹ̀ àwọn n kan to yẹ́ kì eeyan máa ń jẹ káàkiri gbogbo ọdún tí kò sí ìgbá tí kò kì í sì ni bí ọ̀gẹ̀dẹ̀ àti àwọn ohun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣe ọ̀nà mo máa ń fi bẹ̀rẹ̀ láti kọ Yorùbá ní orí fóònù, mo le change settings mi sí èdè Yorùbá, kó sì máa tún kíni, tí a bá ti wá sọ̀rọ̀ a wá ṣe kọ ní Yorùbá. Ọ̀nà mìíràn tí mo fi máa ń fi gba láti kọ Yorùbá ni àwọn tí máa ń fẹ́ kọ bẹ́yẹn, àwọn keyboard yẹn tí a máa gbọ́wọ lé lẹ́tà kan, tí a máa gbọ́ lé dúró sí ibi, a máa fi àwọn lẹ́tà mìíràn dúró, bí i ti ìṣẹ̀ tó ní àmì lórí, a máa mú ètò ìjọmọ́ ti Yorùbá tí mo fẹ́ gan-an ní àárín wọn, iyẹn bí mo ṣe máa ń kọ ọ̀rọ̀ lórí fóònù ní ní à èdè Yorùbá nìyẹn. Ó lè kọ yẹn, kò kí n yára gidi bí ó ti ṣe le èdè mìíràn bí i èdè gẹ̀ẹ́sì, kò kí n yára to àwọn yẹn.

Ipe ti àti ri ara ẹni ti a n pe ipe fídíò àbí fídíò call ni èdè gẹ̀ẹ́sì, o je èyí to dára gidi gan ni. Ẹn, àwọn ǹkan tó máa ń dára fún ni wípé bá jẹ́ kí èèyàn sì bá ṣe kòsi ní àyi káwa ta le rí sójú, àle pé lórí fídíò kalẹ̀ máa rirá wa kúrò ni asojú níbẹ̀ ni orí láti orí íńtánẹ́ẹ̀tì. Ohun tó dára nípa rẹ̀ ni pé a lè sọ ǹkan tàbí ó lè sọ, nígbà àti ìgbà tí a bá rira sójú, kó ojú níwájú ara wa gangan. Ǹkan tó kàn máa yá tọ̀ ni pé a ni le fọ́wo kan ara wa á kan le rí ara wa ni. Ẹn, ohun tó dára ju bẹ́ẹ̀ ni, ohun tí ò dára nípa rẹ̀ ni pé íńtánẹ́ẹ̀tì yìí máa dà á máa jẹ́ kí ìpè náà kò ní dára, kò ní yá, bo se ye kose yá. Ǹkan tí ẹyan bá dẹ̀ fẹ̀ sọ̀ o nile so dáadáa, a máa fà á.